Mo sọ ń dáàbò bo ayé kọ̀ọ̀kan mi lórí íńtánẹ́ẹ̀tì ní pé tí n bá ti ṣe kí n fẹ́ ṣetán ní orí ẹ̀yà lójúkara, wọ́n á kí àdíkùú lórí ẹ̀. Tí mo bá dẹ́tù ranti fẹ́ wọlé padà sí orí ate íńtánẹ́ẹ̀tì, má ṣè é fi pásíwọ́ọ̀dù mi sí. Òògùn ṣe ń dáàbò bo ayé kọ̀ọ̀kan mi lórí íńtánẹ́ẹ̀tì niyen.

Oṣù wo ni a bí o? A bí mi ní oṣù Nọ́vẹ́mbà. Oṣù Nọ́vẹ́mbà ni, ọjọ́ kejọ oṣù kọkànlá ni a bí mi. Ọjọ́ kejọ oṣù kọkànlá.

Ṣé orí máa ń fọ, ẹ́n tí ń bá ti ṣe wàhálà jù, tí ń bá sì ti, tí ń rí ayé ìsinmi dáadáa, ni orí máa ń fọ́ mi. Tí ń bá ti wàhálà ti mo wáa ń bí iṣẹ́ tí mo ti ṣiṣẹ́ àṣekára, tí ń sì rí ayé púpọ̀ láti sinmi, so orí máa ń fọ́ mi. Máa ń fọ́ mi dáadáa. Àbí tí mi ń báa ráyè sùn, tí ń sùn dáadáa to jẹ pé àsìkò tí mo fi sùn, àsìkò ran pẹ́ mi.

À mọ́ máa ń mú kọfí níbi iṣẹ́. Ni àárọ̀ mọ̀ máà ń mu kọfí níbi iṣẹ́. Wọ́n á ti dé ibi iṣẹ́ láàrọ̀ wọn á mu kọfí. Ko EASY kọfí tí mo fẹ́ràn, kọfí tó wá ní ṣúgà àti mílìkì. Ẹ̀ni wọn á mu dáradára àárọ̀ tí wọn á ti dé ibi iṣẹ́. Orí kọfí wọ́n ń ṣe alúre, tí wọn máa padà jí pépé. Kọfí kún fún àwọn èròjà wíì koko ló fi ṣe kọfí.

Eh, email ni, eh, a máa ń gba message sí ní ibi iṣẹ́ wa. So, mo ń s-- eh, wọ́n máa ń ṣàyẹ̀wò email mi ní orí kúú rẹ̀ sí ibi iṣẹ́ wa àtẹ̀jíṣẹ́ email ni wọ́n fi ń ránṣẹ́ sí wa. Tẹ̀lé náà gbọdọ̀ wà jẹ́ email mi gbogbo tó orí kúú rẹ̀ láti máa mọ̀ bí message, bí àwọn ọ̀ká ti sẹ́ńdì message sí mi. Gbogbo wa ni a ní email ibi iṣẹ́ wa. Office wa ní email, àwọn oníbàárà, àwọn asẹ́ńdì, irun ọjà tí wọ́n bá fẹ́ àti rí receipt tí wọ́n bá fi sanwó through email. So, ẹ́ láti máa check email ní orí kúú rẹ̀ láti mọ̀ bí àwọn tí sanwó àbí wọn ò tíì sanwó àbí wọn ti tàjẹ̀ ṣiṣẹ́ kan sí wa. To wa very important.

Mo máa ń tètè jẹ oúnjẹ alẹ́ o. Bí mo bá fẹ́ jẹ oúnjẹ alẹ́, mo máan jẹ oúnjẹ alẹ́ ní ago mẹ́jọ torí kó ba lè tete digest. Bii òkèlè ni mo fẹ́ràn láti máa jẹ ní alẹ́. Oorun tí n ba fẹ́ sun, maa sùn láti bi agogo mọ́kànlá abi ago méjìlá. Torí náà mo máa ń fẹ́ tètè jẹun alẹ́ ní ago mẹ́jọ so that tí mo bá fi sun, wọn a ti digest. Mi ò gbọdọ̀ gbé oúnjẹ sínú púpọ̀ láti sun torí ìlera.

Báǹkì ni wọ́n maa n sanwó iṣẹ́ wa sí fún wa. Gbogbo awa tà n ṣiṣẹ́ ní office wa la ni ẹ́, account number. So account number báǹkì ọnkalukú ni àwọn ọ̀gá ta ń ṣiṣẹ́ fún ti ní. Tí wọ́n bá fẹ́ san owó iṣẹ́, wọ́n san owó iṣẹ́ wa sí báǹkì wa.

A, mo ní ìrọ̀rí tó pọ̀ nílé o. Mo ní ìrọ̀rí ti àga mẹ́fa, mo tún ní ìrọ̀rí ti bẹ́ẹ̀di méjì, bo ti ma fẹ́ rọ̀rí, ìrọ̀rí ti bẹ́ẹ̀di ńlá, nílàá ni ti bẹ́ẹ̀di, ìrọ̀rí ti bẹ́ẹ̀di ni mo máa ń lò.

Ah, ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé o. Àti igba ti mo ti jádé school, mo ti ṣetán ní ní yunifásítì ni mo ti lọ sí ilé ìkàwé lásìkò. Ìgbà wo ni mo ti lọ sí ilé ìkàwé gbẹ̀yìn, ó tí pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé.

Mo fẹ́ràn oúnjẹ tó bá ní ata, àyàrà tó bá jẹ́ spaghetti tó bá ní ata, ó jẹ́ pasta tó ní ata, mo like e. Mo dárí gínja jẹ rice, ìrẹsì pẹ̀lú ata dídín àbí ìrẹsì àtẹ̀wà pẹ̀lú ata dídín.

Oṣù tí mo fẹ́ràn jù lọ nínú ọdún ni oṣù kẹta, oṣù Maṣi. Torí oṣù kẹta, Maṣi jẹ́ oṣù kan pàtàkì. Ọ̀ṣù Maṣi ni mo bí àwọn ọmọ mi méjèèjì, oṣù Maṣi jẹ́ oṣù kan tí mo fẹ́ràn jùlọ.

Mọ̀ máà ń wo ago ọwọ́. Ago ní yìí mọ̀ máà ń fi wo time, tí a bá fẹ́ ṣiṣẹ́ mọ́ má ṣiṣẹ́ pẹ̀lú ago ni. Tòó ago ọwọ́ ni wọ́n máa ń wò láti mọ àsìkò tẹ́ẹ̀ kí n ṣiṣẹ́ ni, àsìkò tí ó yẹ kí n ṣe nǹkan bá tẹ́ẹ̀ kí n ṣe nǹkan bá. Ago ọwọ́ ni wọ́n ń wò láti fi ṣiṣẹ́.

A, mo rìn ìrìn àjò fún iṣẹ́ ní oṣù mẹ́ta sẹ́yìn, ní November ọdún tó kọjá. Mo sì rìn ìrìn àjò fún iṣẹ́, a lọ síṣẹ́ research, o, fún ti iwadi nípa àwọn isẹ́wà kọ̀ọ̀kan.

Wọ́n á kọ lẹ́tà sí àwọn ènìyàn ní ibi iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe pàdé lóṣùọṣù. Wọ́n á kọ lẹ́tà, á dẹ̀mọ ju pátákó bọ́ọ̀dù ní ọ́fíìsì ibi iṣẹ́, gbogbo alábàáṣiṣẹ́pọ̀, gbogbo wọn óri láàárọ̀ àbí ní ọ̀sán.

Mi ò ṣe ìra ẹ̀rọ ayarabíàṣá tuntun ní ehhh oṣù kẹwàá ọdún tó lọ. Hmm o ṣe rẹ rẹ gbẹ́rẹ ni, torí òun ni wọ́n ń lò fún iṣẹ́ tí bá wà níbi iṣẹ́. Torí ti má fẹ́ send àtẹ̀jíṣẹ́ email sí àwọn alábàáṣẹ́ pọ̀ mi àti àwọn ọ̀gá. Má ṣẹ̀ tún fẹ́ wo bí àwọn customer oníbàárà ṣe ń bá wa ra ọjà sí.

Ẹ̀yin ṣe ẹ bẹ̀ẹ̀ fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà? Tí n bá kánjú kúrò n'lé bóyá mo ti pẹ́, ni wọ́n á ra oúnjẹ ní òpópónà. Torí oúnjẹ òpópónà kankan bíi oúnjẹ àtàná lọ máa ń ta lójú titẹ mi. Nígbà tí mi ò ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ràn ara oúnjẹ ní òpópónà ni.

Mo ti se iṣẹ́ ọ̀fẹ́ rí fún yan, ẹniyen kan ni di ìrànlọ́wọ́ kékeré kan lọ́wọ́ mi láti ibi iṣẹ́ wa. Torí mo n siṣẹ ọ̀fẹ́ fún, torí ohun náà ti ṣiṣẹ́ ọ̀fẹ́ fún mi rí.

Akọkọ tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àárọ̀. Mọ máà n ṣeré ìdárayá ráńpẹ́ ní àárọ̀. Nítorí ìdárayá rẹ́dàrayá pẹ́ráńpẹ́ ó dáa fún ìlera ara. Maa si tun nu coffee laaro.

Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn. Ẹni tí ó bá jù mí lọ, mo máa ní láti–n máa láti tẹ̀ fún un torí ípé ó jù mí lọ. Ó ní ọgbọ́n, ó sì ní ìmọ̀ jù mí lọ ẹni tí a bá jọ jẹ́ ẹh, ọjọ́ orí kan náà, a jọ kíra wa bí óyẹ ká ṣe jọ kíra wa, a jọ dúró kíra wa.

Oúnjẹ ọ̀sán mo maa n jẹ ìpápánu ni máa ń jẹ ní ọ̀sán, àfi tí ń bá wà nílé nìkan ni máa ń jẹ boya bí inú spaghetti àbí í í í njẹ́rẹ́sì. Ọ̀rọ̀ tí ń bá wà níbi iṣẹ́ ní ọ̀sán. Ìpápánu ni won ń jẹ bíbískéè, bíbískéèsì àti í í í ẹm pẹnápù, àwọn nǹkan bayen ni ìpápánu.

Ǹkan tó má ń mu mi rẹ́rìn pọ̀, tí ń bá rí I wá gba owó, iṣé tí mo ṣe, wọ́n á mu mi rẹ́rìn. Tí mo bá ti tún wà lórí fóònù mi, tí bá ń wo komedi, wọ́n á mu mi rẹ́rìn.

Mo ti lọ sí òde rí, mo ti lọ sí òde ìgbéyàwó rí, mo ti lọ sí òde ìsọmọlórúkọ rí, mo ti lọ sí òde ti òkú àgbà rí, mo ń lọ s'òde, mo ti lọ sí òde ìṣèlérí, mo máa lọ sí òde dáadáa, mo ti lọ sí òde ní oṣù tó kọjá, December, mo sì lọ̀ ní January.

Bàtà tí n máa wọ bàtà ọ́fíìsì ni o, mo máa ń wọ shoe, mo má ń wọ̀ lọ sí ọ́fíìsì, ibiṣẹ́ mi. Tí n bá wà nlé wọ́n á wọ ọ bàtà slippers tí n bátì wà ń lé.

Tí n bá lórí ìbùsùn wọn máa ń rọrùn. Mo máa ń lo pillow fi rọrun sùn tí n ba wa lórí ìbùsùn. Tí ì n bá si lórí ìbùsùn boya mo wa lórí àga orun gbémi lọ, mo le maa rọrùn sun.

Bí kí èèyàn maa wo àwọn ìràwọ̀ ní áṣẹ alẹ́. Áṣale ni ìràwọ̀ máa yọ̀. Mo sì fẹ́ràn wíwo ìràwọ̀ ni áṣẹ alẹ́. Àwọn ìràwọ̀ máa tàn ni lóke ojú sánmọ̀ nì alẹ́.

A ń fọn ọkọ̀ mi ní ẹ̀mejì ní ọ̀sẹ̀. Àfọ̀n ni ọjọ́ ìsinmi ọjọ́ Sunday. Láti tún di ọjọ́ Wednesday tán fún ọkọ̀.

Wọ́n á yan àwọn alábàáṣẹ pọ̀ mọ́ bí wọ́n bá ṣe mọṣẹ́ ṣe, wọ́n á ṣe mọṣẹ́ ṣe sí, ẹ̀ ti wọ́n ṣẹ́ electrician ṣe, a ó fi síbi tó mọ̀, títí iṣẹ́ electrician, ibi tí bí ọgbọ́n ni wọ́n bá ṣe gbé iṣẹ́ sí ni ìránṣẹ́ wọ́n á yín àwọn alábáṣeṣẹ pọ̀.

Àwa ṣeré ìdárayá. Ni ara ààrọ̀ wọ́n máa ṣeré ìdárayá. Wọ́n ti jí láàrọ̀ tí wọ́n ti gbàdúrà tán, wọ́n ṣé ìdárayá ránpẹ́. Wọ́n ṣe press up fifteen, wọ́n fò sókè lẹ́ẹ̀ márùn-ún, àbí jù bẹ́ẹ̀ lọ. Ní ìyẹ̀rà ìyẹ̀rá pẹ́lààrọ̀ máa lọ wẹ̀.

Rárá, èmi ò kí ń lo ẹ̀rọ ìgbésókè. Ni ọ́fíìsì ti wa à ní, a kí ń lo ẹ̀rọ ìgbésókè. Nílé, náà sì ni a ní ẹ̀rọ ìgbésókè. Gbo mo mọ ẹ̀rọ ìgbésókè lò.

Wákàtí mẹ́jọ ní mo ma fi ń ṣiṣẹ́ lójoojúmọ́ láti bẹ̀rẹ̀ ise lagọ mẹ́sàn án tì di agọ márùn ún. Wakati mejo ni wákàtí mẹ́jọ ti ń bá delé, tí ń bá ni iṣẹ́ mi.

Rí ìbáṣepọ̀ tó dán mọ́ ran wà láàrin ìlú àti alábàáṣiṣẹ́pọ̀. Ìbáṣepọ̀ tó dán mọ́ ran ló wà láàrin wọ́n á rí mi gẹ́gẹ́ bí amúbálẹ́gbẹ̀ẹ́ àti iṣẹ́ ìfọkàntàn. Wọ́n sì mọ̀ pé wọ́n á tètè karamọ́ iṣẹ́.

Ha! Gbogbo ààlà kọ́ ni mo máa ń rántí, gbogbo ààlà kọ́ ni mo máa ń rántí, mo máa ń rántí àwọn kọ̀ọ̀kan, mo le kí í rántí àwọn kọ̀ọ̀kan. Àwọn tí mo máa ń rántí ni ààlà tí ó bá pẹ́ lọ títí tí mo fi tají, ààlà tẹ́ pọ́ pẹpẹ́pẹ́ ni tó tají, sórí mo lè máa rántí rẹ̀

Mo si lọ sí ilé oúnjẹ ní àná. Ibi ilé oúnjẹ ni mo ti jẹun ní àná. Mo jẹ oúnjẹ àárọ̀ àná, ibe ni mo ti jẹ oúnjẹ alẹ́ àná. Mo ti lọ sí ilé oúnjẹ.

Mo maa n ṣàjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọdọodún pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí, ṣùgbọ́n mi kì í pa lalaárawò. A kan a kan jókòó, ya fọ́tò ka dẹ mu nkan elerindodo otan.

Awon maa n pa àwọn fáìlì mímọ́ tí máa ń wà níbi iṣẹ́ ní ẹ́bì tí a máa ń kọ́nbọ̀ ju tí a ma fi fáìlì mú síi. Gbo ìṣẹ́ kọ̀ọ̀kan ló sì ní kọ́kọ́rọ́ tẹ̀ tin ba ti ń lọ lé láti ti fáìlì rẹ̀ pamọ́ inú lọ́jà.

Mo máa ń gba ìyìn ní ẹnu iṣẹ́ tí n bá ṣe iṣẹ́ tó bá tayọ àwọn ẹlẹgbẹ́ mi àwọn alábàáṣiṣẹ́pò pọ̀ mi. Mo má ń gba ìyìn, wọ́n máa fún wa lórí yìn. Tí a bá gba contract tuntun, ọ̀gá máa fún wa lórí yìn.

Mo fẹ́ràn rírin òkè torí rírin òkè dojú síi ní dabi tí èèyàn máa ń ṣeré dárayà ni. Torí náà mo fẹ́ràn rírin òkè. Mo mọ̀ pé ṣe òkè tí wá ga jù lọ́ba báyìí ṣùgbọ́n mo fẹ́ràn rírin òkè.

Ẹ̀rọ ìgbésókè. Mo fẹ́ràn lílọ ẹ̀rọ ìgbésókè ṣùgbọ́n a ní ẹ̀rọ ìgbésókè ní ilé àti ibi iṣẹ́ ṣùgbọ́n mo lè lo ẹ̀rọ ìgbésókè. Bí i ẹ̀rọ ìgbésókè ó ṣe yára ju ẹ̀rọ ìléwọ́ lọ.

À, èdè tí mo fẹ́ kọ, èdè Faransé, èdè French. Ó wù mí púpò láti gbọ́ èdè french tí mo bá rí àwọn tó ń sọ ó máa ń wù mí lórí àti gbọ́ àti má sọ èdè wọn torí èdè tó tún gbayì púpọ̀ ní àgbáyé, lẹ́yìn èdè òyìnbó, èdè French ni náà tún ni.

Eh, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá tí àwa ń lọ ní ọjọ́ ìsinmi s'ojo Sunday, Sunday. O wa ráyè lọ, wọn a san owó ní oṣooṣù fún wọn. Oṣooṣù ni wọ́n a san wọ́n ní ilé ìdárayá.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún, mi o lé lo ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún ni mo máa ń lo. Ọwọ́ ọ̀tún ma ń yára fi-- wọ́n ma ń yára fún mi láti kọṣẹ́, ó sì tún máa ń rọrùn fún mi láti lo. Torí ẹ̀ ní mo se ma n lọ ọwọ́ ọ̀tún. Bí bá ti fọ ọwọ́ ọ̀tún kọ, wọ́n á dánmọ́rán yàtọ̀ sí kí ni ọwọ́ òsì.

Mo máa ń ṣe ìmúdójúwọ̀n software mi ti aga tí ero ibanisoro mi. Tí mo bá ti rí ìrọ̀ atejíṣẹ́ pé kí ń ṣe ìmúdójúwọ̀n software ero ibanisoro mi, mo máa ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Oṣooṣù ni mo máa ń update e.

Láti ìgbà tí mo ti wà lẹ́wé, mo ti gbá fọ́yìn kẹ̀ẹ̀ lasti. Àpò àgbè kẹ́gbẹ́ ni wọ́n máa ń gbé, àpò àgbè kẹ́gbẹ́. Nínú ibẹ̀ ni mo má ń fi bírò àti dáyárì mi sí.

Wọn á fi wọ́n lò ju ní Facebook, bí ti wọ́n á lò Twitter, bí ti wọ́n á lò Apple ti Livescores ni wọ́n á fi ń wò bọ́. Wọ́n fẹ́ gbé orí ìdárayá pé a mún wọ́n hàn, pé ọ rí ẹrọ ìbánisọ̀rọ̀ mi náà, wọ́n á ń lo Livescores ni wọ́n á fi ń wò.

Gẹ́gẹ́ bí i àwọn èdè a máà ń lọ sí ọjà lọ ra. Ọjà òjìn sí ibi tí ilé mi wà. A máa ń lọ sí ọjà àkódó, orúkọ ọjà tó wà ní tòsí ọ̀dọ̀ mi. Ọjà àkódó ra ọjà àwọn ohun èlò tí a bá fẹ́ fi se ọbẹ̀. Lára pẹ́ a fẹ́ dín ata ni, a fẹ́ se ọbẹ̀ amala ni àbí ọbẹ̀ rice àbí ọbẹ̀ egusi.

Àwọn oúnjẹ tí mo mọ̀ bá yín ṣe láí dáko. Bí a bá fẹ́ tẹ bàbá yi, a koko gbòmi kaná tó mi yen bá ti wó, a bo mí sínú pọ́ọ̀tì, a wa gbé sórí iná tó bá ti wó, a wa bu gààrí sí i, a wáa fílẹ̀ kẹ́ ebá yẹ́n le díẹ̀, àwa rò pọ̀. Ko bá sì jẹ ìrẹsì náà mo le se ìrẹsì. O bu omi sórí iná tó bá ti gbóná di e, a dá rice sí i tó bá ti rọ̀ dié, a fi iyọ̀ sí i. Lẹ́yìn naá, à maa wa wà tab ti wá tán. Ẹ̀hẹ̀n, a bí i sú gbe kaná padà ká jẹ.

Ti mo ní ètò láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn, tí ayé ẹ bá yọ. T'aye ẹ bá yọ, mo fẹ́ràn lati fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn. Tí mo bá fẹ́ iṣẹ́ lọ sí ìlú mìíràn, ó tún máa jẹ́ kí ọ̀rẹ́ ní experience púpọ̀, nípa iṣẹ́ òun, ó ma jẹ́ kí èèyàn tun ní ìmọ̀ kun ìmọ̀ síi ni Oòrẹ́ mi ni láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, tayé ẹ bá yọ.

Àwọn nǹkan tí mo máa ń wá nínú ọ̀sẹ̀ tuntun pọ̀. Eré, eré iṣẹ́, inu dundun ẹ́, oníbàárà tuntun. Àwọn nǹkan tí wọ́n má ń wá nínú ọ̀sẹ̀ tuntun pọ̀. Àwọn nǹkan tó lè mú tẹ̀tẹ̀ síwájú bá iṣẹ́ mi ni mo máa ń wá nínú ọ̀sẹ̀ tuntun.

Mo ma ń kọ́ ọ pẹ̀lú ọ̀wọ̀ dáadáa. Tí mo bá fẹ́ ṣe quotation, mo ma ń kọ ọ pẹ̀lú ọ̀wọ̀. Máa kọ́ fi ọ̀wọ̀ ya ṣàpẹẹrẹ nǹkan tí mo fẹ́ tí mo nílò kí n má ṣe ó bẹ̀rẹ̀ sí ní type sí orí kọ̀mpútà.

Mi ò ní àgbàlá òjò. Àgbàlá mi ò fẹ̀ púpọ̀ ara, ẹ̀yin mo yára gbé ni tó a ní àgbàlá tó pọ̀. Àgbàlá wo ò sí bẹ̀ fẹ̀ lọ títí débi pé wọ́n á gba òjò. Àgbàlá kékeré ni àgbàlá ibí ti mo n gbé.

Rárá, mi ò mọ orin kọ. Èmi kì í kọ orin kíló. Àwọn tí oloun bá fún ní ẹ̀bùn orin ni wọ́n lè kọ orin kíló. Èmi ò ní ẹ̀bùn orin kíkọ torí náà, èmi ò mọ ọwọ́ kọ orin kíló.

A titún lo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Ní ọjọ́ ìsinmi, kí n lo ẹ̀rọ ayárabíàṣá torí ọjọ́ ìsinmi wá fiń sinmi. Ọjọ́ ìsinmi nìkan ni ọjọ́ kan tí mo rí pé mo le ṣe láì lo ẹ̀rọ ayárabíàṣá.

Mo máa ń fọwọ́ ní orekoore tí n bá ti lo sí ilé ìgbọ̀nsẹ̀, mo máa ń fọwọ́ mi, tí n bá lọ tọ̀, mo máa ń fọwọ́ mi, tí n bá jẹun mo máa ń fọwọ́ mi, tí n bá lágun tí mo fọwọ́ ni àgún mo máa ń fọwọ́ mi. Mo máa ń fọwọ́ mi lóòrèkóòrè tí n bá ti se awọn kán won yiin.

A mo tí gun alùpùpù rí, mo ti gé kééke alùpùpù, mo si gun kééke alùpùpù ní àná. Kééke alùpùpù yára láti gun láì tètè débí tí èèyàn bá ń lọ ní agbègbè tí mo wà. Wọ́n má n gun alùpùpù, wọ́n á ń yára, wọ́n á ń jára mi láti débí iṣẹ́ àbí láti débí tí mo bá ń lọ. Alùpùpù tí ò ní gbé ju àwa méjì lọ, wọ́n ń yára láti lu àti láti gùn.

Òun ó dá lórí omi mímu tí wọ́n bá mu. Bí tí bá mú omi, mi kì í lo ìfàmúra. Tí bá mú adánì dòdò tó bá wà nínú ike, mi kì í lo ìfàmúrà. Àmọ́ tí máa ń mu bíà bí i ọtí bíà tó wà nínú ìgò, mo máa ń lo ìfàmúrà. Àbí tí máa ń mú ẹ̀ olómi ọsàn tó bá wà nínú páálí tí ó wà sí kọ́ọ̀pù ní tòsí, mo máa ń lo.

Rárá, mo o farabale ka àdéhùn dáadáa tí n bá fẹ́ kí n tó lè ṣe ohunkohun. Ó je orí ẹrọ̀ ibanisọ̀rọ̀ mi ni mo ti ń ka nǹkan tó ní àdéhùn. Mo máa kóko fàrabále ka àdéhùn dáadáa láti ní òye tó péye nípa nǹkan tí mo fẹ́ ṣe. Torí nǹkan tí àdéhùn dá lé lórí ni láti mọ̀ nípa nǹkan tí èeyan fẹ́ ṣe. Gangàn la àdéhùn wà fún, so o ni láti fàrabálẹ̀ ka àdéhùn dáadáa tó dáńlè nǹkan tó bá fẹ́ ṣe.

Mo maa n ṣẹ̀ ìwà di àwọn alábàsísẹ́ pọ̀ mi, láti mọ irú èèyàn tán jẹ́, láti mọ ìbi ta ti ń bọ̀, àti láti tún mọ irú àfojúsùn tí wọ́n ní pẹ̀lú iṣẹ́ tí mo gbé gbé fún wọn. Ẹni tí ó bá ní àfojúsùn rere ni wọ́n bá fẹ́ ṣiṣẹ́ papọ̀.

A n kìí kọ ìròyìn ní ibi iṣẹ́. A ní ẹni tí ó ń kọ ìròyìn ní ibi iṣẹ́ tí a bá ń ṣe ìpàdé ní ibi iṣẹ́. Ípàdé l'ọṣọṣù. A ní ẹni tí ó ń kọ ìròyìn. Ǹkan ni wọ́n ń kọ ìròyìn.

Mo ma ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud, torí tí mo bá gbàgbé password mi, mo máa fi pamọ́ sórí cloud. Torí ó wúlò púpọ̀ láti fi fáìlì pamọ́ sórí cloud, àbọ̀ tó pé wà fún, àbọ̀ tó pé wà fún fáìlì tí mo fi pamọ́ sórí cloud, ju ǹ tí yóò fi sórí cloud lọ.

Ojú àwòrán, ojoojúmọ́ máa ń wo ojú àwòrán ní àárọ̀ kí n tó lọ ibi iṣẹ́ wá sí tí di alẹ́ kí n tóó sùn. Wọn wo àwòrán, ẹ̀ẹ̀mejì tí wọ́n ń wo àwòrán ní ojúmọ́ ni.

Wọ́n máa ń pa àwọn ọ̀sọ́ sára bí i ago àtì, bí i ago ọwọ́ àti ẹ, ago àti ìlẹ̀kẹ̀ ọrùn, ṣùgbọ́n ló chain ọrùn náà tí n báa ń lọ sóde ṣùgbọ́n tí máa ń lọ sí ibi iṣẹ́, ago ọwọ́ nìkan ni wọ́n á lo.

Àíyín ò kín ń fọ́nu. Wọ́n máa ń fọ ẹyín mi léyìn ojoojúmọ́. Ẹni tí kò bá tún fọ ẹyín rẹ̀ déédé ni eyín máa ń fọ́. Ẹni tó bá ń jẹ oúnjẹ ajẹkùnsùn, tó jẹ oúnjẹ lẹ́nu sùn lọ wà á gbe tó sùn dán tó bá jí, ó gbọ́dọ̀ fọ ẹnu rẹ̀. Kò sì tún dá kí èèyàn jẹ oúnjẹ ó kú sí ẹnu kí èèyàn tó sùn. Ó gbọ̀nkan tó máa ń fa ẹyín fi fọ́ ẹniyan.

Akoko tí mò ṣe to ago tí mo máa ń jí ni ago mẹ́fà àrọ̀. N báa jí ní ago mẹ́fà àrọ̀, mo máa ṣeré ìdárayá. Dánpẹ́, màá tunle ṣe, maa bomi sára maa maa we, màá ṣe gbogboe ago mẹ́fà.

Mo ma n ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe ni bí iṣẹ́ ọn bá ṣe ṣe pàtàkì àti bí ó ṣe koko sí. Iṣẹ́ tí ó bá ṣe koko ni a ma n kọ́kọ ṣe. Ti a bá ti yà sórí tébùru láti mọ bí ó bá ṣe ṣe koko sí àbí bí ó bá ṣe pàtàkì sí. Àwọn tó ṣe kókó tó ṣe pàtàkì ni a ma ń kọ́ bẹ́ẹ̀rẹ́.

Àkoko ni o máa ń bá ṣiṣẹ́ láti kojú láti dènà ìkójú ìdènà ọkọ̀. Mo maa ni láti tètè jí jádé ńlé kí traffic tó wà. Bá si ti fẹ̀ kúrò ń bí iṣẹ́, mo maá kúrò lásìkò kí ìdènà ọkọ̀ tún tó wà, àti pé àwọn ibi tí ìdènà ọkọ̀ bá tún wà máa ti woo lórí fóònù. Torí náà, máa lọ gba àwọn ibi tí ò sí ìdènà ọkọ̀ nbe.

Rara n kín wọ gíláàsì sójú. N se- ṣe n tí o fẹ́ràn gíláàsì. Àwọn tí ojú bá n dún lo maa n wọ gíláàsì. Ojú o sì dùn mi So àwọn tó ojú ba n dún lo maa n wọ gíláàsì.

Mo máa ń fi aṣọ bora bora tín bá fẹ́ sùn torí òtútù. Ó dẹ̀ tún máa ń keep me warm, tín bá fẹ́ sùn máa fi aṣọ bora sùn. Ode tún máa ń, torí ẹ̀fọn, mo máa ń fi aṣọ bora torí ẹ̀fọn.

Nọ́mbà orí ilẹ̀ ni nọ́mbà tí wọ́n lò ní ọ́fíìsì. Mii ni nọ́mbà orí ilẹ̀ torí mò ń ṣiṣẹ́ fún ẹni ní n ni ọ́fíìsì titemi. Ọ́fíìsì titi nibi tí mo ti ń ṣiṣẹ́ aa ni nọ́mbà orí ilẹ̀.

Ẹ̀ekan ni mo máa ní ìpàdé ní ọ̀sẹ̀ ní ẹnu iṣẹ́, ẹ̀kan Mo máa ní ìpàdé ní ọjọ́ Friday níbi iṣẹ́ láti sọ̀rọ̀ n pa gbogbo ǹkan tí ọ̀nkàluku wa ti ṣe níbi iṣẹ́ láti ọjọ́ Monday, làtọ̀jọ́ ajé, ọjọ́ Monday títí di ọjọ́ Friday.

Yàrá tí mo fẹ́ràn jù nílé mi ni yàrá ibùsùn mi, torí yàrá ibùsùn mi ni àwọn aṣọ, fáìlì tó jẹ́ ti tèmi tí ó kí n ṣe ṣíṣẹ́, diáárí, àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn ago àti àwọn nǹkan tí mò ń lò nínú yàrá ibùsùn mi ló wà.

Mo ní ìmọ̀ díẹ̀ nínú ìyanjú ìṣòro ẹrọ Ayarabíàsá. Ṣùgbọ́n ìṣòro tó bá ti kọjá ọgbọ̀n ti ti temi, mo máa n gbe lọ fún àwọn tó ní ìmọ̀ àti oyè jù mí lọ nínú ìṣòro ẹrọ Ayarabíàsá.

Mo fẹ́ràn kí n máa wọ ṣúù. Ki ni mo fẹ́ràn láti máa wọ, torí ó wa ń ṣẹ rẹgí lára mi. Mo fẹ́ràn láti máa wọ ṣúù.

Àn, mo fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé o, ṣùgbọ́n kò sí ilé ìsẹ̀mbáyé ní agbègbè tí mo wà. Àn, mo fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé. tOrí ilé ìsẹ̀mbáyé ni èèyàn tí wọ́n mọ̀ nípa àṣà àti ìṣí ibi tí èèyàn ti wá. Tí èèyàn bá lọ sí ilé ìsẹ̀mbáyé, wọ́n máa ṣàlàyé gbogbo àṣà àti ìṣe ibi tí èèyàn ti wá fún wọn.

Tí ìgbà tí máa ń lò ní tí ó ní Bluetooth, ti eyan máa kọ̀nẹ́tì mọ́ Bluetooth fóònù àbí kọ̀ǹpútà, òhun mo máa ń lò. Kìí ṣe àwọn oní wire, àwọn ní wire yen ma tete ja, bàjẹ́, ní ọ̀dọ̀ tìt'emi, torí ẹ́ mo ṣé máa ń lo àwọn oní Bluetooth.

Àti máa ń ṣeré ìdárayá ni mo máa ń sáré. Máa ń ṣeré bọ́ọ̀lù, máa ń gbá bọ́ọ̀lù orí fídì ni mo máa ń sáré. Kí sì sá dà ní ara ni kí ń máa sáré bó ti ẹ̀ ṣe fún ìṣẹ́jú márùn-ún kan kí ń máa sáré.

Òṣìṣẹ́ tí ó bá ṣiṣẹ́ kọjá àkókò tí o yẹ kó parí iṣẹ́ ni a máa ń fún ní owó àfikún. To siṣe bá yẹ kó ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ, tó bá ṣiṣẹ́ wákàtí mẹ́wàá, a san owó àfikún wákàtí méjì fún un.

Mo ní orúkọ ìnagijẹ, orúkọ ìnagijẹ mi wọ́n fún mi ní ibi tí mo tí maa n gbá tí mo ti maa n se ere ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ibẹ̀ ni wọ́n ti fún mi ní ìnagijẹ tí mò ń jẹ. Kò ní ṣe ẹni tí ò ní ìnagijẹ nínú gbogbo àwa tí a jọ máa n ṣe eré ìdárayá.

Orísìírísìí ọ̀nà ni wọ́n ń gbà àwọn ènìyàn lọ́wọ́. In tó bá níi ìrànlọ́wọ́ iṣẹ́, wọn á ran lọ́wọ́ iṣẹ́, ó dá lórí irú ìrànlọ́wọ́ tí ènìyàn bá nífẹ̀ẹ́ látọ̀wọ mi.

Bo ṣe se ìranwọ́ àkókò, e mo bi wọn ṣe se ìranwọ́ àkókò? Iranlowo àkókò ni ìranwọ́ pàjáwìrì, òní ranwọ́ àkókò.

Wọ́n á jẹ nínú ọkọ̀ ni ọtí bíba pá mi, wọ́n á jẹ nínú ọkọ̀. Màá ra oúnjẹ máa sì jẹ nínú ọkọ̀. Tí n bá tún ní ibi tí mò n lọ tó ṣe pàtàkì, tẹ́ pé a ti wọn á jókòó jẹun, wọ́n á yọ kókó pẹ́ mi, mò a rà, máa jókòó sínu mọ́tò máa sì jẹ.

Batiri fóònù mi dára. Wọ́n à ń lo ten hours, ten hours kó tó, kó tó kú. Wọ́n má ń rí batiri, batiri rẹ̀ dúró dáadáa. Mo sì tún ní power bank tí mo fi máa ń charge fóònù mi.

Akoko ti mo máa ń lọ sun, mo máa ń sun ní ago mọ́kànlá. Mọ́kànlá ni enì ma wa sun. Tò run ba á kún mi l’ago mọ́kànlá títí ago méjìlá, ma á sun.

Awo tí mo fẹ́ràn jù ni awo tánganran. Awọn awo tánganran ni mo fẹ́ràn jù. Ṣé awo tánganran o ṣe é fi gbé oúnjẹ fún àlejò? Wọn a bu ìyè kú fún wọn tí wọn kò fi jẹun àbí fi gbé oúnjẹ fún abaj.

Mo mọ̀ bí a ṣe ń ya àwòrán, tí a bá lọ sí ìpàdé àbí ikojọpọ àbí ode ránpẹ́ kan, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń fún mi ní fóònù wọ́n láti ya àwòrán fún wọn, Ẹ̀lo mi si máa ń gbé kámirà fún mi láti fi, ẹrọ ayàwòrán fún mi láti fi ya àwòrán fún àwọn.

Kí nìkan tí mo má a ṣe nígbà tí mo bá ń dúró de ǹkan? Kí nìkan tí mo wà ṣe nígbà tí mo bá ń dúró de ǹkan? Ǹkan tí mo maa ńse, nígbà tí mo bá a n dúró de ǹkan pọ̀, mo máa ṣe àyetunyewo ǹkan tí mo ń dúró de lórekore.

Báwo ni mo se máa ń gbúró àwọn oníbàárà. Mo se máa gburó àwọn oníbàárà, nìpè mo máa ń pé wọn ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mọ bi ọja se ṣe sí.

Ìgbà wo ni wọ́n ṣe ìmótótó ilé rẹ? Ojoojúmọ́ ni wọ́n ṣe ìmótótó ilé mi. Ní àárọ̀ kí n tó lọ sí ibiṣẹ́ mo maa n ṣe ìmótótó ilé. Mọ̀ ní gbalé, ó nu ilẹ̀, wọ́n ṣe púpẹ̀ ní àárọ̀ kí n tó lọ sí ibiṣẹ́.

Láì kí n sùn ní ọ̀sán, kí n sùn ní ọ̀sán, ọ̀sán máa ń wà ní ẹnù iṣẹ́, torí náà mi kí n sùn ní ọ̀sán. Alẹ́ ni mọ́ maa n á sùn àfi tí ì bá lọ ibi iṣẹ́ tí wọ́n wá le, mo lè sùn lọ́sàn-án.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà ni ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday. Mo kẹ́yìn lọ sí ọjà tí mo lọ ra àwọn èlò ọbẹ̀

Ṣé ìwọ ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Ọ̀pọ̀ ìgbà ni wọ́n ń ṣiṣẹ́ ju wákàtí lọ, tí ṣé ò ń ba ṣe pé mo ní láti parí iṣẹ́ yen ní ọjọ́ yen. Wọ́n máa ṣiṣẹ́ ju wákàtí tó yé kí n ṣiṣẹ́ lọ.

Tomi fún ipari ọ̀sẹ̀ ma ń dá lórí bí ọ̀sẹ̀ mi bá ṣeri. Tí mo bá ní iṣẹ́ tó pọ̀ láti ṣe, mo ma ṣiṣẹ́ ní ìparí ọ̀sẹ̀. Tí mi ba ní iṣẹ́ tó pọ̀ láti ṣe, a fi ipari ọ̀sẹ̀ sí mi.

Bẹ́ẹ̀ni mo ti máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́, tí màá wà ní ibi iṣẹ́ tí ẹrù bá ń sọ̀rọ̀, mi bá ń rìn wọ́n á ń gbe láì pariwo sókè torí tí mo bá pariwo sókè ó lè, ó lè máa disturb àwọn tajọ n ṣiṣẹ́. So màá rora gbe, màá dẹ rọra sọrọ, màá dẹ́ rọrà sọ̀rọ̀ ní jẹ́ẹ́jẹ́ láì pariwo.

Oúnjẹ kan tí mo ní àìsàn ìkórira sí, òun ni ẹ̀bà pẹ̀lú ọbẹ̀ tó bá ń yọ̀, bóyá ìlá àbí ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀. Torí bí ó ṣe má ń yọ̀ bó ṣe má ń fà, ó má ń rìn mí ní àyà. Torí ẹ́ ló jẹ́ kín ní ìkórira sí oúnjẹ tí ó bá ń yọ̀.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin fújì torí ó jẹ́ orin tí wọ́n ń sápàkó ní èdè Yorùbá. Òún yẹ kí n fẹ́ràn láti máa gbọ́ orin fújì torí òún tún máa ń sọ nípa àṣà àti ìṣe. Ó sì tún mo fẹ́ràn láti máa gbọ́ orin hip hop bíi Olamide, Wizkid, Davido, Burna Boy.

Bí mo se maa tọ́jú ara mi tí n bá ní àìsàn bóyá íbà. Mo maa lọ sí health center bí i kí n lọ sí eh General hospital tó wà ní tòsí ọ̀dọ̀ mi. Mi kì í se tọ́jú ara mi ní fúnra mi láìṣẹ́ pé onímọ̀ pa ètò ìlera ló ṣe ìtọ́jú mi.

Àwọn tí mo ti dé ẹyẹ àwọn kan kúrò ní iṣẹ́ rí. Àwọn tí wọ́n ṣe ọ̀lẹ lẹ́nu iṣẹ́ ni mo lé kúrò ní ẹnu iṣẹ́. Bí àpẹẹrẹ, ijọ́ ti mọ́ Le wọ́n kúrò lẹ́nu iṣẹ́, gbogbo wọn wá sí ibi iṣẹ́, wọn tọwọ́ bọ̀ wípé àwọn ti dé, wọ́n sì sọ wípé wọ́n padà lọlé. Ìgbà tí mo dé, mo wo rẹ́gísítà tí wọn kọ̀wé sí, wọn ti kúrò, kan wà níbẹ̀ kí wọn ó sì ń ibi iṣẹ́. So tọ́gẹ̀ ẹ la ṣe dé wọn kúrò ní ẹnu iṣẹ́, a sì gba wọn mi láti continue iṣẹ́ wọn.

Mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Púpọ̀ ní àwọn ètò tí mo máa ń wò ní ètò entertainment CBS, mo máa ń wo ètò tẹlifisan àgbà, mo sì máa ń wo àwọn African magic ti Yorùbá, mó máa ń wo ti African magic English.

Bí ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí ó bá tutù. Ojú ojó tó bá tutù dáadáa ni mo fẹ́ràn. Tí ojú ọjọ́ bá tutù, mo máa ń fẹ́ràn ojú ọjọ́ tuntun, gbogbo wọn máa tutù. Ṣùgbọ́n ojú ọjọ́ tí oòrùn bá yọ jù, ó máa ń mu gbogbo ìgbóná nù bíi ile íṣẹ́ búrẹ́dì.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn oúnjẹ òkèlè bí i àmàlà, fùfú, ẹ̀bà, sẹ̀mọ́. Àwọn oúnjẹ òkèlè ni mo fẹ́ràn jùlọ torí wọ́n á ń tètè yo mi, ó de tun má te te mú inu kun.

Ṣe wàá jẹ oúnjẹ tó lérò fún ìlera, oúnjẹ tó lérò dáa fún ìlera torí pé ó kún fún àwọn èrò ìjà Vitamin C àti carbohydrates tó máa ń gbé igun le. Kí ẹ̀ bá jẹ oúnjẹ tó ní ẹ̀rọ, ó dáa fún ìlera ara púpọ̀.

Gbogbo yín máa bá mi dẹgbẹ iṣẹ́ ṣiṣẹ́ ní àkójọpọ̀ iṣẹ́ ni a máa ń ṣe. Ibi tí òǹkà gbọ́ ti ní ìròyìn rọwọ́ lẹ́nu iṣẹ́. A máa ń ra lọ́wọ́, torí ẹ, a máa ń ṣe iṣẹ́ àkójọpọ̀ láti mú kóríya wá, láì mú kóríya, kóríwo yíya wá pọ̀.

Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Mo máa ń ra nǹkan bí i ọjà ní Jumia. Mo máa ń ra bíi bàtà, aṣọ, ago ọwọ́, ǹkan oríṣìíríṣìí, ìṣeré ọmọdé ni mo máa ń ra ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ra nǹkan lori ińtánẹ́ẹ̀tì bí i ẹ̀ẹ̀kan, ẹ́ẹ̀meji lóṣù.

Mo se a ṣe irun mi, mo máà nlọ síle bàbá lọ ṣe irun mi. Bí mo bá ti fẹ́ ṣe un, maá lọ sí ilé bàbá lọ gẹ irun. Mo ma n lọ síle bàbá leemeeji, lóṣù láti lọ gẹ irun mi. Ẹ̀mejilóṣù ni mọ́n á gẹ irun mi níle ibàbá.

Mo máa ń bèèrè ọ̀nà lọ̀wò àwọn èèyàn, mo má ń bèèrè ọ̀nà lọ̀wọ̀ àwọn èèyàn tí báa ń lọ síbi tí mi ò tí ì dè rí tàbí bẹ́ẹ̀. Mo tún máa ń lo Google map láti mọ ibi tí mò ń lọ. Bọ tí kò bá sí service dáadáa ní ibi tí mò ń lọ, màá beere ọ̀nà lọ̀wọ̀ àwọn èèyàn.

Ìgbà tí mo pè yín lọ sí ibi orin ni December time, hmm, mo lọ ni December. A lọ sí show ni December. A lọ wo àwọn olórin hip hop, àwọn olórin Fuji náà wà ń bẹ̀, àwọn olórin R&B náà wà ń bẹ̀, oríṣiríṣi olórin ló wà ń bẹ̀.

Ohun tí wọ́n máa ń gbọ́ tí wọ́n wà nínú oko, àwọn ayé wọn adún oríṣìíríṣìí. Music máa ń gbọ́ orin lórí MP, a ti kọ̀nẹ́tì fóònù mímọ́ MP, mo máa gbọ́ orin àbí kí n tan rédíò kí n máa gbọ́ ètò tó máa ń ṣe lórí rédíò.

Àwọn gbogbo àwọn apò owó òyìnbó owó tí màá ko sínú, ID card, passport àwọn oro kèkèré àti ìbí pelebe díẹ̀ tí màá fẹ́ kọ́ nǹkan.

Ṣé o fẹ́ràn irin atẹ́gun? Mo fẹ́ràn irin ategun to ye pe bàálù lo ma gbe wa lo. Irin atẹ́gun bá jẹ́ báalu owa n yá, ìyàsímímọ́ wa yí tètè bí i tó n lọ, kí èèyàn bá wọ́n bá a lu u, ju kí èèyàn rẹ pé èèyàn nílò rìlèèfù mọ́tò lọ.

Mo ní aṣọ ti mo máa n wọ̀ tí máa fẹ́ sùn. Mo n máa ń wọ jàlámíà white tí n ba fẹ́ sùn. Jàlámíà ni mo máa ń wọ̀ tí mo ba fẹ́ sùn. Ìyẹn naa ni máa fi kírun, wọ́n á fi ṣàdúrà ní alẹ́ kí n tó sùn. Jàlámíà oun náà ni mo ma á wọ̀ sùn.

Mo mọ àwọn aládùúgbò mi dáadáa, kódà mo ní ọ̀rẹ́ ní àdúgbò tí a jọ máa ń sọ̀rọ̀. Wọ́n á wá síle odo mi tí e mi wáa lọ sí ibe moní àwọn ore adugbo.

Mo mọ bí a ṣe ń pẹja díẹ̀, but mi ì fi bẹ́ẹ̀ mọ bí a ṣe ń pa ẹja lọ títí báyẹn. Wọ-ọ̀n mo ti tẹ̀lé wọn lọ d'ẹja rí, tí wọ́n á da àwọ̀n sí inú odò, t'óbá ti mẹ́ja, wọ́n á wá fa àwọ̀n yẹn sókè. Òun ni ǹṣe bẹ́ẹ̀ good ń pa ẹ̀.

Ah data tí mo maa ń lò ní osee ose o maa ń wọ 10 gig mo maa ń lo bí i 10 gig data ní ọ̀sẹ̀ẹ̀ kọ̀ọ̀kan torí mo maa n wà ní online lóòrèkóòrè.

Igbéyàwó ìṣe tí mo lọ kẹ́yìn, ó dùn oní àárínrin. Ẹbí àti ará pẹ̀lú ojulumọ̀ lọ pọ̀ ló wà níbẹ̀. Alága dúró àti MC ló gbìyànjú lọ́pọ̀lọpọ̀, ó sì jẹ́ kí ìgbéyàwó náà kó dùn o ní àárínrin.

Mo n rò mí fún isé ọjọ́ iwájú láti tẹ̀síwájú nínú gbogbo nnkan tí mo bá n ṣe. Mo fẹ́ kí ìfẹ́ní ìmọ̀ àti òye tó pọ̀ nínú cyber security. Mo sì túń fẹ́ kí àwọn èèyàn mọ̀ iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ yan láàyò pé iṣẹ́ tí mò mọ̀ dáa mọ̀ dáa jù ni.

O ti pẹ́, tí mo ti gún n ọkọ̀ àkẹ́rù. O ti pẹ́ o, ó ma ti tó ọdún mẹ́wàá sí ìsìn tí mo ti gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn. Ti ìgbà tí mo ti lọ sí abúlé kan, mo ti gun ọkọ̀ akẹ́rù last, mo ti pẹ́, ọdún mẹ́wàá sẹ́yìn.

Mo ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní orí fóònù. Orí fóònù ni mo ti máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. À fi í oníbàárà bá ti fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí mi àti bá fẹ́ send email sí mi, níbò ni orí fóònù ni mo ti máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ jù.

Aah, mo ní aṣọ òtútù, mo ní aṣọ òtútù to pọ̀. Ta bá ti bọ́ sí àsìkò òtútù, aṣọ òtútù ni mo máa ń wọ̀. Aṣọ òtútù máa ń mú ara warm, tí èèyàn bá wọ̀, kò kí n jẹ́ kótútù mú yan, tí èèyàn bá wọ aṣọ òtútù, o má ń jẹ́ kí o máa n dènà òtútù àyà. Kò ní jẹ́ kótutu mú yan rara tí èèyàn bá wọ aṣọ òtútù. Mo ní aṣọ tuntun tó pọ̀